Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni mo máa ń wo ohun ọ̀ṣọ́. Tí ìwọ bá ń bèèrè oṣù, ṣe ó túmọ̀ sí wípé ìwọ ń sọ̀rọ̀ nípa tẹlifíṣàn àbí àwọn nǹkan tí èèyàn máa ń wọ̀ sí ara tó lè mú ara ṣe lóoge. Tó bá jẹ́ ǹkan tó ń bèèrè nìyẹn, bẹ́ẹ̀ni mo máa ń wọ̀ ọ́

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe máa ń sọ, kọ́ ni iwọ́ ṣe sọ yìí. Ntó yẹ kó sọ ni wípé, ṣe o máa ń lo ìgbàjà fún ààbò tó bá wà nínú ọkọ̀ bí wọ́n ṣe ń wí ni?

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni wípé tí ń bá ti nílò ǹnkan, ń lọ sí ọjà, ọjà ni ń ti lọ ra àwọn èlò ǹnkan tí mo fẹ́ lò. Lẹ́yìn ìgbà náà, mo sì lè lọ ilé ọ̀rẹ́ mi láti lọ tọrọ ǹmkan àwọn ohun èlò tí ń bá need lọ́dọ̀ rẹ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá o, mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Nítorí wípé ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ó jẹ́ ǹkan tí wọ́n ń fún èèyàn ni. Ki ò ṣe ǹkan tí èèyàn le ti léńlé mú fún ara rẹ̀. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ǹkan tí bí òbí fún ọmọ rẹ̀. Èmi ṣiré, mi ò tíì tẹ̀lé ìgbàgbọ́ mọ́. Mo ti fi ìgbàgbọ́ ńlẹ̀ báyìí, ó ti ń lọ bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ìgbàgbọ́ jẹ́ ǹkan tó yẹ pé ó ń ṣe ǹkan àbúrú nínú ayé àwọn èèyàn. Óun ni ó sì jẹ́ kí n tẹ̀lé ìgbàgbọ́ mọ́.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi máa jẹ́ nǹkan tí mo máa ma ṣe fún ilé-iṣẹ́ mi láti fi dàgbàsókè, ṣùgbọ́n tí èmi ò tíì wá tìí ní ilé-iṣẹ́ fúnra mi fúnra mi. Ìlànà ìpolówó ilé-iṣẹ́ tí mo wà dúró lórí nǹkan tí ọ̀gá mi bá lè ṣe. Ètòkèètò tí ọ̀gá mi bá lè ṣe láti fi mú ilé-iṣẹ́ rẹ̀ tóbi sí máa dúró lọ́wọ́ bó ṣe mọ bí wọ́n ṣe ń polówó ọjà rẹ̀ sí.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń rántí àlá mi, ṣùgbọ́n ó máa jẹ́ àlá tí ń bá lá ní àárọ̀ kùtùkùtù. Àlá tí ń bá lá kó tó di àárọ̀ mi ò kì í sábà rántí. Mo dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò kí ń rántí àlá púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n àlá tí ń bá ti lá ní àárọ̀ kí n tó jí ni mo máa ń sábà rántí. Àlá sì pé oríṣìíríṣìí àlá mi wà tó jẹ́ pé mi máa lá kín tó jí gan mo ti gbá gbé rẹ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rárá o, mi ò kí ń rìn nínú àlàáfíà nítorí mi ò ní owó tí mo lè fi gbé ìgbésí ayé tó máa fún mi ní ìgbésí ayé àlàáfíà. Gbé ìgbésí ayé àlàáfíà, máa jáde wá láti owó tí ìwọ bá ní ní ọwọ́. Ṣùgbọ́n tí ìwọ bá jeyan kan tí ò ní owó lọ́wọ́, oo lè gbé ìgbésí àlàáfíà.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bí ó ṣe yẹ kí ìwọ ṣe bèrè ìbéèrè yẹn kọ́ lo ṣe bí yìí. In tí wá bèrè ni pé, ṣé ìwọ ní nọ́mbà tí wọ́n lè fi dá ọ mọ̀ ní ìlú rẹ? Bẹ́ẹ̀ni mo ní, mo ní nọ́mbà tí wọ́n lè fi dá mi mọ̀ ní ìlú mi. N táń pè ní nọ́mbà orílẹ̀ èdè Nàìjíríà.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, nítorí wípé a sábà ní ọkọ̀ ojú irin púpọ̀ ní ìlú tí mo wà. Ọkọ̀ ojú irin ta ní wọn ò lè kọjá mẹ́ta lọ. Ṣùgbọ́n ọkọ̀ ojú ọ̀nà mo ti lò yẹn dáadáa.

Akoko mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Akoko tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ kò ní ọ̀kan ṣoṣo. Ó lè jẹ́ ìgbà kígba tí n bá ti parí iṣẹ́ alẹ́ mi, ó lè jẹ́ nǹkan bí i ago mẹ́jọ, ó sì lè jẹ́ ago mẹ́wàá, ó sì lè jẹ́ ago mọ́kànlá. Ìgbà kígba tí n bá ti ráyè nírọ̀lẹ́ ni mo máa ń jẹ oúnjẹ, mi ò ní àsìkò kankan.

Ṣé o ní orúkọ ìnà gijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnà gíjẹ. Orúkọ ìnà gíjẹ mi dúró pẹ̀lú orúkọ mi tí wà lẹ́rìn-ín orúkọ bàbá mi àti orúkọ tánṣo mi gangan. Nítorí náà, mo ní orúkọ inagijẹ. Ṣùgbọ́n orúkọ tí ìwọ wá ń bèèrè báyìí ni kò wáyé èmi o. Ṣé ìwọ fẹ́ mọ orúkọ òbí mi tàbí orúkọ ẹ̀rín mi?

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí mo bá ń lọ ìrìnàjò, mo máa ń ṣe àwọn àkópọ̀ nǹkan mi lọ́nà mẹ́ta. Mo máa ń ní ilé tí mo lè kó àwọn aṣọ mi sí. Mo sì ní àpò kékeré kan tó máa ń kó àwọn bàtà mi, pẹ̀lú àpò mìíràn tí ó kó gbogbo ẹ̀rẹ̀ tí mo ní, tó jẹ́ ẹ̀rẹ̀ bí tó ń lo iná.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? N tó yẹ kí iwọ sọ ni wípé irú ẹ̀bùn wo ni ìwọ fẹ́ràn àti máa ra fún àwọn ènìyàn àbí irú ẹ̀bùn wo ni ìwọ fẹ́ràn àti máa fún àwọn ènìyàn tó bá wà ní agbègbè rẹ àbí tó bá jẹ́ ọ̀rẹ́ ẹ. Èmi ò ní àwọn èèyàn tí mò lè fún ní ẹ̀bùn nítorí mò o fẹ́ràn àwọn ènìyàn. Àwọn ènìyàn jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn burúkú. Bí mo ṣe wà lọ́wọ́ báyìí, mi ò ní ọ̀rẹ́ kankan. So ó ti pẹ́ tí mo ra ẹ̀bùn fún àwọn èèyàn.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹnu rẹ lójúmọ́? Bí i ẹmẹta ni mo máa ń fọ ẹnu mi ní ojúmọ́. Iyẹn jẹ́ ọjọ́ tí mi ò bá lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n ọjọ́ tí bá lọ ibi iṣẹ́, ìgbà méjì ni mo máa ń fọ ẹnu. Mà á kọ́ fọ ẹnu láàárọ̀, mà á dẹ̀ fọ ẹnu lálẹ́. Iyẹn ṣe ọjọ́ tí mi ò bá lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n ọjọ́ tí bá lọ ibi iṣẹ́, mo máa ń fọ ẹnu mi ní ẹ̀ẹ̀mẹjì.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n kì í ṣe lẹ́tà tó wà lórí ìwé, torí a ò kí ń lo ìwé mọ́. A ti ń lo íńtánẹ́ẹ̀tì báyìí. Mo máa ń kọ lẹ́tà sí àwọn oríṣìíríṣìí èèyàn tí n bá ní àdéhùn pẹ̀lú àbí tí n bá ní iṣẹ́ ṣe pẹ̀lú wọn. Mo máa ń kọ lẹ́tà fún wọn lórí fóònù.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára, ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí m bá ní tí wọ́n bá ti fẹ́ bàjẹ́ tán, mo máa ń kó wọn dànù. Ṣùgbọ́n àwọn èyí tí m bá lè túnṣe tó jẹ́ nǹkan kéékèèké tí mo lè fọwọ́ ara mi ṣe bíi kí ń rán aṣọ díẹ̀ tó bá ya níbìkan, mo máa ń tún àwọn nǹkan mi ṣe dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Awa ò ní ibi orin ní orílẹ̀-èdè tí mo wà ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibi orin jẹ́ ibi tí àwọn òyìnbó máa ń lọ láti lọ ṣe fàájì ara wọn ní bí ìrọ̀lẹ́ àbí lọ́sàn-án. Ní ìlú tí mo wà, a wa ò ní ibi orin. A nílé orin, ilé-ìjọsìn nìkan láti lè máa kọrin àbí kó jẹ́ ibi tí a ti máa ń ṣe ara yá.

Àwo wo ni o fẹ́ràn jù? Èmi ò ní àwo tí mo fẹ́ràn jù lọ pàtàkì. Gbogbo àwo tí màá rí ni mo máa ń lò. Torí èmi ń jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò máa ronú iun tí mo fẹ́ràn jù àbí iun tí mi ò fẹ́ràn jù. Èyí tó bá ti wá tí ń bá ti lè lo, màá lò ó ni. Mi ò ní èyí tí mo fẹ́ràn jù pàtàkì lọ.

Ṣé o ò ní àwòrán lára? Mi ò ní àwòrán lára o, ṣùgbọ́n bí wọ́n ṣe ń wí kọ́ ni yẹn. N ti wà sọ ni wípé ṣé ìwọ ò ní àmì àwòrán ní ara? Torí àmì ná máa ń fi ṣe àwòrán náà tí iwọ sọ. Torí à lè gbé àwòrán káàsì lẹ́mọ́ lára. Àyàfi tán bá fi ṣe ọ́ láàmì nìkan lóku. Mi ò ní àmì àwòrán ní ara o.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Àwọn ǹkan tí n bá ń jẹ ní òwúrọ̀ pọ̀ gan-an, ṣùgbọ́n ó dúró lórí in tí n bá ṣè ní alẹ́ ọjọ́ náà. Tí n bá ṣè ìrẹsì ní alẹ́ ení báyi, òhun ni màá jẹ ní àárọ̀ ọjọ́ kejì. Tí n bá ṣè ẹ̀wà ní alẹ́ eníyi, ẹ̀wà yẹn náà ni màá jẹ ní àárọ̀ ọjọ́ kejì. Ǹki tí n bá ṣè ní alẹ́ ọjọ́ kan ni màá jẹ ní àárọ̀ ọjọ́ kejì.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Rárá o, èmi ò kí ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí ẹ̀rù máa ń bà mí kó má lọ jẹ́ ọjà òkùnkùn. Ọjà òkùnkùn pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, o lè fẹ́ ra nǹkan kan báyìí, ki wọ́n lọ fún ọ ní nǹkan mìíràn. Èmi ò kí ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì o, ohun tí bá fẹ́ rà, màá lọ ibẹ̀ ní ojú ayé, màá lọ ra nǹkan náà.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ ilé mi mo máa ń fi sí ara, kíbi kíbi tí n bá lọ. Tí n bá lọ ibi iṣẹ́ kọ́kọ́rọ́ mi máa wà lọ́wọ́ mi àbí kó wà nínú àpò mi. Àpò tí mo máa ń gbé lọ ibi iṣẹ́ náà máa mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pẹ̀lú ibi tí mo máa ń fi owó sí. Kọ́kọ́rọ́ mi máa wà lára mi ní gbogbo ìgbà.

Irú ìbọ̀sẹ̀ wo ni ó fẹ́ràn wọ̀? Bí wọ̀ ṣe yẹ kó ṣe bèrè ìbéèrè yẹn náà kọ́ lọ berè yìí. Ihun tó yẹ kó sọ ni pé, irú bàtà wo ni wọ fẹ́ràn láti máa wọ̀ jù? Torí bí iwọ̀ ṣe sọ yìí, ó túnmọ̀ sí wípé ó ń bèrè irú aṣọ wo ni mo máa ń wọ̀ sí ẹsẹ̀ táwọn eleyinbo ń pè ní "sọ́cks". Ṣùgbọ́n èmi fẹ́ràn gbogbo bàtà. Mi ò ní bàtà kan tí mo fẹ́ràn ní pàtó. Bàtà tí m'bá lè wọ̀, ni màá wọ̀.

Ṣé o máa ń fi tùràrí? N tí wọ̀ yẹ kó sọ̀ ní wípé, ṣé o máa ń lo tùràrí? Àbí wọ̀ máa ń fi tùràrí sí ara? Bẹ́ẹ̀ni mo máa ń lo tùràrí. Tùràrí táwọn òyìnbó ń pè ní perfume, mo máa ń lo púpọ̀ jù. Mo tiẹ̀ ní bí mẹ́ta tí mo máa ń lò ní àárọ̀, è tí mo máa ń lò ní ọ̀sán sì wá è tí mo lè máa ń lò ní alẹ́ náà tún wà.

Sé o máa ń se yoga? Rárá, mi ò kí ń se yoga. Ìlú tí mo wà jẹ́ ìlú kan tí ò ka yoga sí ǹkan kan gidi. Yoga jẹ́ ǹ tí àwọn olówó máa ń ṣe. Emí dẹ̀ ré. Talíká ni mí. Talíká kò lè ráyè ṣe yoga torí a ní ẹ lo àwọn ẹrẹ́ tí mò lè fi ṣe yoga náà. Yoga jẹ́ ǹkan tí àwọn olówó máa ń sábà ṣe.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá o, èmi ò ní ẹranko ọ̀sìn. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń sọ, kó ni ìwọ ṣe tún sọ yìí. Ní tó yẹ kó sọ ni wípé, ṣe ìwọ ní nǹkan ọ̀sìn? Ǹǹkan ọ̀sìn yẹn ni ó túmọ̀ sí wípé ó ń bèèrè bóyá mo ní ẹran ko tí mo máa ń sìn nílé. Torí ẹranko tí ìwọ sọ yìí, ó túmọ̀ sí pé àwọn ẹran yẹn ń gbé nínú oko. Ṣùgbọ́n àwọn ǹkan ọ̀sìn tá a máa ń sìn ilé la ti máa ń sìn wọ́n. Ṣùgbọ́n mi ò ní ẹranko ọ̀sìn, mi ò tíì lówó. Tín bá lówó, mà á ra àwọn ẹran tí màá máa sìn nílé.

Ṣé o wọ gíláàsì? Rárá, mi ò wọ gíláàsì. Mi ò ní gíláàsì nílé, bí ojú ò sì máa dùn mí tí mo ní di gíláàsì. Ṣùgbọ́n ìyá tó bí mi lọ́mọ máa ń wọ gíláàsì, bàbá tó sì bí mi lọ́mọ náà ó náà máa ń wọ gíláàsì torí èmi náà dè mọ̀ pé tó bá yá, mà sì máa ní di gíláàsì. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò wọ gíláàsì.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mi ò ní eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ pàtàkì yàtọ̀ sí kí n máa wo nǹkan lórí tẹlifíṣàn. Yàtọ̀ sí yẹn, mi ò ní eré ìdárayá tí mo fẹ́ràn jù. Gbogbo eré táwọn èèyàn bá n ṣe èmi ò fọkàn sí, nítorí wọn ò kí n mú inú mi dùn. Eré ìdárayá nìkan tó máa ń mú inú mi dùn ni kí n máa wo nǹkan.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn èrò tí wọ́n ń sọ ni kò wá tí ì yé mi. Ṣé èrò ibi iṣẹ́ ni ìwọ ń sọ àbí èrò láti wá ra nǹkan ní ibi tí mo ti ń tajà? Tóbá jẹ́ èyí to n béèrè nìyẹn ni, èmi máa ń fún àwọn èèyàn ní ìwé kéékèèké kan tó n sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ tí mo wà bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá sí ilé iṣẹ́ náà nu.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, mo máa ń jẹ ẹran dáadáa. Mi ò kí ń sẹ̀ ènìyàn kan tó máa ń jókòó ti ewé nìkan láti máa jẹ. Mo fẹ́ràn ẹran ní ọ̀pọ̀lọpọ̀ nítorí ẹran da ni ara. Báwo ni èèyàn ṣe máa wà tí kò ní fẹ́ jẹ ẹran? Ẹran ló máa ń fún àwọn ara ní nǹkan tí ara ní dì láti dàgbà dáadáa. Mo máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù máa jẹ́ Ìrọ̀lẹ́ nítorí ní ìrọ̀lẹ́ náà ni màá ti dé láti ibi iṣẹ́ tí màá dẹ̀ ti parí iṣẹ́ tí mo ní ṣe lọ́jọ́ náà. Màá jókòó, màá wẹ̀, màá dẹ̀ wá jẹun. Tí bá ti wá jẹun tán, màá wá sùn nlẹ̀. Nì tó jẹ́ kí n fẹ́ràn aré ọ̀lẹ ọjọ́ nìyẹn, nì tó jẹ́ kí n fẹ́ràn àṣálẹ́ nìyẹn.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìkojúkojú. Tí bá ti rí ọkọ̀ tí mo fẹ́ dá dúró, màá dúró síwájú rẹ̀, máa nawọ́ mi sókè, má sì pariwo fún un pé "dúró o, ní dúró o, dúró, tí ìwọ kì yóò bá dúró, màá fẹjọ́ rẹ sun àwọn ọlọ́pàá".

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí isẹ́ rẹ ṣe rí? Ìbáṣepọ̀ olórí ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ó dúró lórí ọ̀gá àti ọmọṣẹ́. Yàtọ̀ sí pé kí n kí wọn káàárọ̀, kí n sì kí wọn káalẹ́, ìpapọ̀ èmi àti wọn kò kọjá kíki. Ah Àsíkán sì fún mi ní owó oṣù mi.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni mo ti lọ òde rí. Àwọn òde pọ̀ tí mo máa ń lọ. Èmi nìkan máa ń dálọ́ àti àwọn ọ̀rẹ́ mi. A jọ máa ń lọ sí òde. Bí ọjọ́ kẹta sẹ́yìn báyìí, èmi àti ọ̀rẹ́ mi kan jáde, a sì lọ òde.

Ṣé owó tí ìwọ ń gba dára tó? Rárá o, owó tí mò ń gba ò dára. Mo tiẹ̀ fẹ́ kí o bá mi sọ fún àwọn tó ní ọ́ ni pé, tí wọ́n bá lè gbà mí sí iṣẹ́, inú mi yóò dùn. Owó tí mò ń gba lọ́wọ́lọ́wọ́ kò tó mi ṣe nǹkan kan, kódà kò tó mi jẹun gidi. Kẹ́ẹ̀jọ̀ kẹ́ torí Ọlọ́run, mo ní iṣẹ́ ọwọ́ tó pọ̀. Mo mọ̀ nípa ẹ̀rọ amúníbáhun máwòrán, mo sì mọ̀ nípa Íńtánẹ́ẹ̀tì dáadáa. Wọ́n lè gbà mí sí iṣẹ́ kanjọ̀kan dákun.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí mo ṣe má ń kojú ìṣòro ní ibi iṣẹ́ tí wàhálà bá dìde lẹ́ẹ́rín mi tàbí àwọn òṣìṣẹ́ mi, màá lọ sọ fún ọ̀gá mi. Ọ̀gá mi ló wà ní ipò àti ayé láti bá àwọn èèyàn sọ̀rọ̀. Ọ̀gá mi ni ó sọ fún wọn wípé, "Ikán tẹ̀ ń ṣe yóò dà ọ́, kí ẹ sì má jẹ kó di ìjà."

Ṣé o ti rin ìrìnàjò lọ sí ólú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Ìlú tí mo ti lọ pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Èmi àti àwọn mọ̀lẹ́bí mi a ti rin ìrìnàjò lọ sin òkú ìyá ìyá tó bí ìyá mọ́mì mi. Ṣùgbọ́n nígbà kan èmi náà ti dárìn lọ sí ìlú kan tí mo lọ ka ìwé.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Rárá o, mi ò kí ń kọrin kẹ́lẹ́. Tí mo bá ń kọrin, mo máa ń kọrin lórí ohùn mi. Mo máa ń kọrin kí gbogbo èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ pé èmi ń kọrin. Ohùn mi dẹ̀ jẹ́ ohùn èèyàn kan tó tóbi tó sì kí tí mo bá ń kọrin gbogbo èèyàn ló máa gbọ́. Mi ò dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, tí mo bá ń sọ̀rọ̀, á dàbí pé mò ń pariwo.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bí wọ́n ṣe ń sọ kọ́ nìyẹn. Bí wa ṣe sọ ni wípé, ṣe ìwọ fẹ́ràn àti máa jókòó ti fèrèsé ọkọ̀ àbí ìwọ fẹ́ràn àti máa ṣí fèrèsé ọkọ̀? Mo fẹ́ràn àti máa ṣí fèrèsé ọkọ̀. Ṣùgbọ́n èmi ò ní ọkọ̀. Ọkọ̀ bàámi ni mo máa ń jókòó sínú rẹ̀, tí mo sì máa ń fi fèrèsé rẹ̀ ṣeré.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Rárá, mi ò kí ń bá wọn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí ibi tí mo ti ń ṣiṣẹ́ a ò ní ẹ̀rọ ìgbésókè ní ibẹ̀. Ẹ̀rọ ìgbésókè tí wọ́n dẹ̀ ń sọ yìí báyìí ni àwọn òyìnbó máa ń pè ní elevator tàbí èmi ò kí ń rí nílùú tí mo wà. Ibi tí mo wà a ò ní ẹ̀rọ náà.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Ó ti ṣe díẹ̀ tí mo ti rìnrìn àjò fún iṣẹ́ náà. Nítorí wípé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ akọni ni. A ò dẹ̀ needi atí máa rin ìrìn àjò lọ síbi tó bá jìnnà. Ẹ̀ẹ̀rín ibi táa bá wà náà ni a máa ń rìn. A ò kí ń rin ìrìn àjò. Ó ti ṣe díẹ̀ bíi ọdún méjì àbí mẹ́ta báyìí tí mo ti rin ìrìn àjò fún iṣẹ́.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà tí mo máa ń bá sọ̀rọ̀ ori ẹ̀rọ mi tá ń pè ní fóònù ni mo ti máa ń bá wọn sọ̀rọ̀. Ì máa fi àwọn lẹ́tà fún wọn ní ori ẹ̀rọ náà. Màá sọ fún wọn wípé ọjà yín ti wà nílẹ̀, tẹ bá needí rẹ kí ẹ rán yàn wá gbà àbí kẹ́yìn gangan wá gbà fúnra yín. Kí ẹ sì san owó wa sínú ilé ibi tí a bá ní kí ẹ san sí.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Ní dáradára ni mo máa ń sáré. Nígbà tí a wà ní ilé iṣẹ́ mi ní ọdún tó kọjá, a ṣe ìdárayá kékeré kan tí a sáré lẹ́ẹ̀rín ara wa. Mo máa ń sáré dáadáa, mo jẹ́ èèyan kan tó sì m'ere sá. Nígbà tí mo wà ní ilé ìwé náà, mo wà lórí ẹgbẹ́ àwọn tí máa ń sáré fún ilé mi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù máa jẹ́ iṣu àti ẹ̀wà pẹ̀lú gàrí. Oúnjẹ mẹ́ta yìí ni oúnjẹ tí mo fẹ́ràn jù ní ilẹ̀ ayé yìí. Ṣùgbọ́n oúnjẹ kejì tí mo tún wá fẹ́ràn jù wá jẹ́ ìrẹsì àti ọbẹ̀ ata. Ọbẹ̀ ata kẹ̀dẹ̀ríé kẹ́ẹ fi ẹran síi pẹ̀lú ẹja. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ò kọjá mẹ́ta náà lọ.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu wọn bíi àgbo tá a máa ń ṣe ní ìlú mi báyìí. Iyẹn dàbí òògùn òyìnbó, mo máa ń lòó dáadáa. Ṣùgbọ́n mi ò lówó láti fi ra òògùn wọ̀nyẹn nísìnyí. Àwọn nǹkan ìlera tí mo máa ń lò kàn jẹ́ oúnjẹ nìkan lọ. Àwọn oúnjẹ ìlera nìkan ni mo máa ń jẹ kó ba à le ṣe ara mi lóore. Ẹ̀ṣé.